Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ó jẹ́ a ní ní Nàìjíríà oríṣiríṣi bí a ṣe máa rìn láti bí, ṣíbí i èlò mi torí pé ìgbà mí ò máa jìnnà sí ara. A ní ọkọ̀ ojú irin, a ní ọkọ̀ ojú ọnà, a ní ọkọ̀ ojú omi náà. Gbogbo ẹni mo ti rìn pẹ̀lú. Ọkọ̀ ojú irin yìí mo fi rìn ìgbà tí èmi àti ìyá mi fẹ́ lọ rí ìyá ìyá mi láti ìlú Èkó lọ sí ìlú Ìbàdàn.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Mo wọ ọkọ̀ òfuurufú tí mo lọ bá ẹ̀gbọ́n mi ní Ibikí tó wà. Ìgbà tí mo lọ bá wọn, wọ́n ń ṣe graduation school lọ́wọ́. Wọ́n ṣẹ̀ pari masters wọn ní University. So mo lọ bá wọn ṣe àjọyọ̀ pé wọ́n ti pari school. Ìlú yẹn dẹ̀ jìnnà láti ọ̀dọ̀ tiwa dé ọ̀dọ̀ tí wọ́n. Mo gun òfuurufú méjì kí n tó dé bẹ́ẹ̀.

Ìbọ̀wọ̀ tó jẹ́ respect, ó jẹ́ ǹkan tí a ní ìfẹ́ jù ní ìlú tí èmi ti wá. Ó dá kí èèyàn máa bọ̀wọ̀ èèyàn, tí bá ti fẹ́ kíyàn ní ibi tí mò ń gbé, a máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì, àwọn ọkùnrin máa dọ̀bálẹ̀ tán tí ara wọ́n á balẹ̀ tán, a máa na wọ́n àtẹ̀sẹ̀ fi kẹ́ni yen, ó fi hàn wípé ìbọ̀wọ̀ la fi ń kẹ́ni yen, adẹ rẹ ni yen ní ibi tó ga gan ta gbé jù, tó dá ta bá ti wá sí ìlú èmi, a máa ń kíra wa tí àwa fi ẹsẹ̀ méjèèjì, a máa fi kúnlẹ̀ bí obìnrin àtọ ọkùnrin máa dọ̀bálẹ̀, a máa fi gbogbo ara wa lélẹ̀, ta máa na ara àtẹ̀sẹ̀ àtọwọ́ fi bọ̀wọ̀ sí ẹni tí à ń kí.

Oríṣìíríṣìí ló wà ní ibi tí a máa ti ń tọ́jú fáìlì. A ní èyí tó ń jẹ́ soft copy àti hard copy. Ṣẹ́rí àwọn soft copy yìí, òun ni a máa ní lórí tábùlù, ló máa ń rí lórí fóònù, la máa ń rí lórí kọ̀m̀pútà. Táa bá dẹ̀ fẹ́ tọ́jú ẹ̀ kó wà dáadáa, a máa fi sí bí flash drive àbí hard drive táa mọ̀ pé kò ní wà corrupt, ǹkan kan ò ní lè ṣe ẹ. A máa ní hard drive yẹn, ó máa ń ní ibi tó máa ti tọ́jú ẹ tó máa pọ̀, storage ló ń pe ẹ, ó máa pọ̀ dáadáa. Ṣò kín ǹkan kan kò ní ṣe gbogbo fáìlì tó wà nínú hard drive. So ìkejì wà jẹ́ hard copy. Ó jẹ́ wípé a máa printì gbogbo information, gbogbo ǹkan, gbogbo fáìlì táa need A dẹ̀ máa tọ́jú ẹ̀ sí ibi kan níbi ọ́fíìsì tí ó máa jẹ́ wípé omi ò ní lè dé bẹ̀ rárá, rárá, rárá. Ó máa wà ní ibi tí àwọn eku, àwọn ǹkan kan ò ní lè jẹ wọ́n. Ibe yẹn omi ò gbọdọ̀ dé bẹ̀, kò gbọdọ̀ leak. So bí mo ṣe máa ń tọ́jú fáìlì mi náà ni yen.

Oríṣiríṣi orin ló wà. A ń gbọ́ hip hop, a ń gbọ́ Afro pop, a ń gbọ́ orin ọlorun, a máa ń gbọ́ jazz. Oríṣiríṣi wà, but èyí tí mo fẹ́ràn jù ni Afro pop torí pé ó ní ìjìnlẹ̀ àtọ̀ọ̀rọ̀ tí ìlú mi ti wá pẹ̀lú. Èyí tí mo like jù ni èyí tí ó máa ń ní èdè Yorùbá nínú ẹ̀ torí pé ó dàbí pé èmi ló ń bá sọ̀rọ̀ àti pé mo máa ń like ki maa gbọ́ èdè mi nínú orin.

Ìgbà mélòó lọ sí ibi tí mo ti ń ṣiṣẹ́ láti ilé síbẹ̀? Ìgbà mí ò ma wọ wákàtí kan, ògbọ́n ìsẹ́jú tàbí wákàtí méjì. Ó wà ní pé tí a bá ti ní ìsúkẹrẹ fàkẹrẹ ọkọ̀ díẹ̀ ìgbà mí ò ma dé wákàtí kan. Tí ìsúkẹrẹ fàkẹrẹ ọkọ̀ yẹn bá pọ̀, ó máa di wákàtí méjì. Ṣùgbọ́n tí kò bá sí yẹn rárárara tí a bá fẹ́ dé ibi iṣẹ́ láì ní ìjàmbá, láì ní ìsúkẹrẹ fàkẹrẹ ọkọ̀, láì ní nǹkan tó máa dá wa dúró, a ma dé ibi iṣẹ́ ní wákàtí ẹyọkan, ẹyọkan ṣoṣo.

Lẹ́tà jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù torí pé ó dà bi pé mo máa ń kọ gbogbo ǹkan tí mo fẹ́ kọ sínú ẹ̀ tọkàntọkàn. Ẹni tí ó bá tí ń gba lẹ́tà, ó máa dà wipé ìfẹ́ wà nínú lẹ́tà yẹn. Ó tó bá jẹ́ ẹbí tó bá jẹ́ ará. Ìfẹ́ máa ń wà nu pé o kọ lẹ́tà sí eeyan. Bẹ́ẹ̀ ni mo máa ń kọ lẹ́tà sí àwọn tí mo nífẹ̀ẹ́ sí. Mo ní ọ̀rẹ́ kan ibi tó ń gbé jìnnà, a máa ń bá ara soro lórí fóònù ìgbà míì. Èyí tó nífẹ̀ẹ́ jù mo mọ̀ pé ó ní lẹ́tà, ó ti rí pé mo máa Mo gbọdọ̀ máa kọ lẹ́tà fún un bí surprise. Mo máa ń jẹ́ kó rí pé èmi náà nífẹ̀ẹ́, òun náà nífẹ̀ẹ́ tẹ́mi.

Pizza jẹ́ ǹkan tí èmi àti àwọn ọ̀rẹ́ mi máa ń jẹ tàba ti ní ìpàdé, tàba ti ríra wa, tàba ti lọ sinimá, tàba ti ń lọ ibi ta man ti wo fíìmù, tàba ti ń lọ ibi tí a máa ti jókòó wọn pé ní páàkù. Ibe yẹn a máa jẹ pizza. Ó wà nínú ǹkan oúnjẹ tá wa máa ń jẹ. Tí bá ti fẹ́ ra pizza tèmi, ó yàtọ̀ sí èyí tí àwọn ọ̀rẹ́ mi máa ń jẹ. Tí mo bá fẹ́ jẹ pizza tèmi, mo máa láì kì í, mo máa ń nífẹ̀ẹ́ ràn pé kí i ní pineapple, kí i ní pepperoni, kí i ní suya, kí i ní ẹran lórí ẹ̀. Mo láì kí kí pizza mi máa ní cheese. Mo nífẹ̀ẹ́ ràn cheese gan. Mo máa ra púpọ̀ gan sórí pizza mi. Gbogbo ǹkan yìí ni mo láìkí lórí pizza mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí mo se ń gun kẹ̀kẹ́ ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti gun kẹ̀kẹ́ o. Ìgbà tí mo wà ní kékeré mo máa ń gun kẹ̀kẹ́ tó ní kíni tó máa ń pè ní wheel, nǹkan tó ń yí nínú kẹ̀kẹ́ yẹn. Mo máa ń gun èyí tó ní mẹ́ta, tó ní support, tó ní èyí tó máa jẹ́ kí àwọn ńlá méjì yẹn dúró. Torí pé ìgbà tí mo wà ní kékeré kò yẹ kó lẹ́rọ̀ láti máa gun kẹ̀kẹ́ kí èèyàn máa lọ má ṣubú. Mo like kẹ̀kẹ́ gan ìgbà tí mo ti dàgbà yìí ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti gùn ún. Ó ti pẹ́ torí pé iṣẹ́ àti pé mo ti mú nǹkan mi tí mo máa ń lò fún ìbára fún ara mi. Mo ti mú èyí tí a máa ń ṣe yoga, a máa ń ṣe pilates oríṣìíríṣìí yẹn ni mo máa ń ṣe fún ilẹ̀ ara mi kó lè dára yaga yága.

Ó ti pẹ́ náà díẹ̀ tí mo ti rìnrìn àjò fún iṣẹ́ o. Ìgbà tó ń ṣe kọ́nfúrẹ́ǹsì tó má ń ṣe lọ́dọọdún fún àwa ta ní láísẹ́ẹ̀nsì ní ibi tí mo ti ń ṣiṣẹ́ ní ìlú tí mò ń gbé ni mo lọ fún, fún àwọn òṣìṣẹ́ mi. Ìgbà tí mo lọ ni mo rìnrìn àjò fún iṣẹ́. Ìgbà tí mo dẹ́ lọ, mo bá àwọn, àwọn ẹlòmíràn tó ń ṣiṣẹ́ ní bí dìpátímẹ́ǹtì mo ti ń ṣiṣẹ́ náà, a sọ̀rọ̀, a fi ọ̀rọ̀ bọ̀rọ̀, a fúnra wa ní nǹkan tèmi mọ́ táwọn náà mọ̀, a fọwọ́sowọ́pọ̀, a mọ̀ ǹkan tó ń ṣẹlẹ̀ àti pé bá, báwa la ṣe máa mú gbogbo ǹkan ta ti kọ́ yìí lọ sí ibi iṣẹ́ tá a ń ṣe, tàdí máa hùwà dáadáa, ká máa ṣiṣẹ́ dáadáa, ká máa ká kí àwọn òṣìṣẹ́ tó ń gbé pẹ̀lú wa, tó ń ṣiṣẹ́ pẹ̀lú wa kó lè mọ̀ pé nǹkan ta lọ kọ́ fún àwọn iṣẹ́ mi yìí pé a lọ síbẹ̀ a kọ́, a dẹ̀ gbà, a dẹ̀ wá fún wọn, a dẹ̀ rí ṣẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìdáàbòbò òrùn sára. Ó jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì sí àwọn èèyàn kí eyan máa lo ìdábòbò. Àwọn èèyàn o mọ̀ pé kí nìyí ó ṣe pàtàkì gan, torí pé àwọn èèkàn máa ń jáde. Wọn mọ̀ pé UV light wà láti òrùn, tó bá wá sí ojú ẹ, á máa jẹ́ kí ojú ẹ máa sopọ̀n, kò ní dára gẹ́gẹ́. Ṣùgbọ́n tó bá ti lo ìdáàbòbò òrùn sí ara ẹ, sí ojú ẹ, wà á máa dán rẹ́gẹ́, ara á máa yá. Tó bá ti fẹ́ lò ó, wà á kọ́kọ́ dúró ìṣẹ́jú ogún kó tó kúrò nílé, kó fi para, kó fi fọ ojú. Tó bá ti lò ó tán, tó bá ti dé wákàtí ogún tó bá ti pé kó kúrò nílé, á ṣiṣẹ́ dáadáa, ojú ẹ á dán. Tó bá ti fẹ́ débi ise tábì ibi kíbí tó bá ti lọ sí, wà á sì mọ̀ pé òun ń fi ìdáàbòbò sí ara àti ojú ẹ torí pé ó dúnra gadí.

Ó ti pẹ́ díẹ̀ tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ti ríra wa ọ́, torí pé iṣẹ́ àti gbogbo èèyàn ní nǹkan tó ń ṣe o Ó dẹ̀ máa ń dùn mí lọ́kàn torí pé ó da kí a máa ríra wa, ká máa bá ara wa sọ̀rọ̀, ká máa connect. Wọ́n sọ pé àwọn ọmọ ò lè ṣeré fún ogún ọdún ṣùgbọ́n ó da ká máa ríra wa, ká máa pàdé, ká máa sọ̀rọ̀. A ti sọ pé tó bá di àwọn ọ̀sẹ̀ tó ń bọ̀, ní ọ̀sẹ̀ kejì oṣù Oṣù, a máa ma ríra. A ti sọ bẹ́ẹ̀, a dẹ̀ ti múṣẹ. So tó bá di ọ̀ṣẹ̀ kejì ní oṣù Oṣù, tí ọ̀ṣẹ̀ bá ti tán, a máa ma ríra wa dé sinimá.

Tí bá ti fẹ́ bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mà á kọ́kọ́ mọ̀ pé, èléyi ni mo ń bá sọ̀rọ̀. Oríṣìíríṣìí oníbàára ní ìwà oríṣìíríṣìí tán ni. Ó ní ìgbà tí èèyàn máa bá oníbàárà mi náà sọ̀rọ̀, ó nígbà è mí tí èèyàn ò ni bá sọ̀rọ̀ rárá. O gbudọ̀ mọ oníbàárà ẹ tó ní tó ní kó tó lọ bá, kó tó máa lọ múra pé o fẹ́ lọ bá wọn. A ní bí fáìlì oníbàárà wa, a máa ń kan gbogbo ǹkan tí àwọn oníbàárà wa máa ń ṣe, ǹkan tó nífẹ̀ẹ́, ǹkan tó ò nífẹ̀ẹ́ rárára sí, ǹkan kíkan tó máa ń rà lọ́wọ́ wa, iye tó máa ń rà lọ́wọ́ wa àti ìgbà tan máa ń ra ǹkan yẹn lọ́wọ́ wa. Tí n bá fẹ́ lọ bá oníbàárà, má mọ oníbàárà mi tó ní tó ní dáadáa kí n tó lọ. Mo dẹ̀ máa ń dé wípé mo book appointment, mo ní time àti place fún wọn kó ṣe pé wọ́n máa máa pa oníbàárà mi lárà ráràràrà. Ó jẹ́ ǹkan te mi máa ń ṣe.

Àpò ẹ̀yìn jẹ́ ǹkan tí àwọn òṣìṣẹ́ máa ń ní. Bí fún obìnrin ìgbà mí wọ́n máa ń ní àpò ẹ̀yìn. Ìgbà mí wọ́n máa ń ní èyí tó máa ń gbé ṣapá. Fún títè mi mo ní èyí tó máa ń gbé ṣapá, mo ní èyí tó máa ń gbé sẹ́yìn. Èyí tí mo máa ń gbé sí apá ó tóbi, ó tó fún gbogbo lápútọọ̀pù kọ̀mpútà, ó tó fún tábúlù, ó tó fún fóònù mi àti oúnjẹ tí mo máa ń gbé lọ ibi iṣẹ́. Ìgbà mí tí bá mọ̀ pé mo fẹ́ gbé ìwé tó tóbi àti fáìlì tó tóbi láti ibi iṣẹ́ lọ sílé àbí ilé lọ ibi iṣẹ́, mo máa ń lo àpò ẹ̀yìn torí ó máa wà fún mi dáadáa, ó máa jẹ́ kí kí ni yen rorun fún mi tí bá fẹ́ gbé.

Oríṣiríṣi ìdárayá ló wà. Àwọn tó ń gbá bọ́ọ̀lù, àwọn tó ń gun ẹṣin, àwọn tó ń ta tennis, àwọn tó ń wẹ̀ omi. Oríṣiríṣi ló wà ṣùgbọ́n eyi tí mo nífẹ̀ẹ́ jù ni àwọn tó ń gbá bọ́ọ̀lù torí pé ìgbà tí mo wà kékeré, mo máa wà pẹ̀lú bàámi ju, ju mami lọ. Ìgbà tí wọ́n bá fẹ́ wo bọ́ọ̀lù, wọ́n máa mú mi. Ìgbà tí wọ́n bá fẹ́ lọ wa àwọn ọ̀rẹ́ wọn tó ń wo bọ́ọ̀lù, wọ́n máa mú mi. Mo wá dàgbà sí ibi tó ti ń gbá bọ́ọ̀lù. Mo máa ń wò dáadáa, dáadáa pé mo máa ń wò, mo máa ń gbádùn ẹ̀. Títí dé ní, ibi tan ti ń gbá bọ́ọ̀lù àti pé mo máa ń wò lórí fóònù, mo máa ń wò lórí YouTube. Mo máa ń wò pé kí n tẹ̀lé club kan àbí ti i mí tí wọ́n bá ti ń gbá bọ́ọ̀lù àti tí mo bá fẹ́ máa kí orin ìlú mi náà tí wọ́n bá ti ń gbá bọ́ọ̀lù, mo máa ń wò. Mo nífẹ̀ẹ́ eré gbígbá bọ́ọ̀lù jù fún ìdárayá.

Mo kẹhìn fò ní oṣù méjì tó kọjá, torí pé mo lọ sí ibi èrò fún iṣẹ́. Wọ́n rán mi sí kọ́nfírẹ́ǹsì ọdọọdún tó máa ń ṣe fún dìpátímẹ́ǹtì tá a wà ka lọ kọ́ fún ọ̀sẹ̀ kan, training àti development tó máa ràn wá lọ́wọ́, tó máa ṣe dáadáa fún wa ká lè padà. Ǹkan tá a bá ti kọ́ ká lè wá sí ilé iṣẹ́ wa ká ṣe pín ka kí gbogbo ẹ rí dáadáa. Ìgbà wo ni mo fò yẹn ni oṣù méjì tó kọjá.

Àwọn mọ̀lẹ́bí mi ni mo nífẹ̀ẹ́ rán ju. Mo nífẹ̀ran ìyá mi, mo nífẹ̀ran bàbá mi, mo nífẹ̀ran ajá mi náà torí pé mo ní ajá, mo nífẹ̀ran àbúrò mi, mo nífẹ̀ran ẹ̀gbọ́n mi. Awa mẹ́ta nìkan lọ bí. Mo ní ẹ̀gbọ́n ọkùnrin kan àti àbúrò kan obìnrin. Àwọn méjèèjì ni mo nífẹ̀ran wọn ná. So àwọn tó ń bá mi ṣiṣẹ́ náà mo nífẹ̀ran wọn nínú church. Mo nífẹ̀ran wọn nínú church. Mo nífẹ̀ran èèyàn tó pọ̀. Ṣùgbọ́n àwọn tí mo nífẹ̀ran rán ju ni àwọn mọ̀lẹ́bí mi. Àwọn mọ̀lẹ́bí mi ni mo nífẹ̀ẹ́ rán ju.

Ó jẹ́ kí àwọn èèyàn máa mú omi tó pọ̀. Omi ṣe nǹkan gidi fún ara wa. Tò ó ba jẹun, gan tó bá mo omi ara ẹ pín yẹn. Ó dára kí ẹyan má jẹun kí èèyàn lè má mú omi dáadáa. Wọ́n ti sọ pé six litre per day lójoójúmọ́. Ní ọjọ́ kan ṣoṣo, o gbúdọ̀ mú síṣí lítà mẹ́fà, lítà mẹ́fà o gbúdọ̀ mú fún ara ẹ lójoójúmọ́ torí pé ara ẹ ó ní ìwúlò omi. Èmi má ń mú márùn ún sí mẹ́rin lójoójúmọ́, mi ò ní ipurọ. Márùn ún sí mẹ́rin lójoójúmọ́ ni èmi má ń mú.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì òrùn. Oríṣiríṣi gíláàsì ọ̀rùn ni mo ní. Èyí tó dúdú, èyí tó pupa, èyí tó jẹ́ wípé ó ní gbogbo kọ́lọ́kọ́lọ́ oríṣiríṣi ni mo ní. Torí pé gíláàsì òrùn máa ń jẹ́ kí ojú mi bò. A ní nǹkan tó ń pe UV light, gbogbo nǹkan yìí ó máa ń fa nǹkan tó yẹ kó fà sí ara wa bí, bí èèyàn. Nígbà yẹn mo máa ń ní oríṣiríṣi gíláàsì òrùn. Mo ní bẹ́ẹ̀ ni.

Tí n bá fẹ́ pa ọ̀rọ̀ ọkàn rẹ, mo máa ń rìn. Torí pé tí èèyàn bá ti ń rìn, oyinbó máa ń pè ní walking. Ti èèyàn bá ti ń walk, kí èèyàn bá ti ń rìn láti ibì kan sí ibì kan, kí èèyàn mú nǹkan tó fi ń gbọ̀ orin àbí tàbí tí èèyàn kò fẹ́ rí ìtà bo ṣeré, kí èèyàn ń rìn, kí èèyàn máa ronú nǹkan tó jẹ́ kí òun jáde síta gangan gan, kó máa mú nǹkan tó wà níta bí àwọn èèyàn kó bá wọn sọ̀rọ̀, kí ó máa rí àwọn tó wà níta, kó rí mọ́tò, kó rí àwọn, àwọn ènìyàn, kó rí àwọn ajá, kó má ba nǹkan tó jẹ́ kó jáde tó mú ọkàn rẹ̀ tó fi ń dí tẹ́lẹ̀, kó má mú wá sí ibi tó ti ń lọ, ibi tó ti ń rìn lọ. Nǹkan tó máa ń jẹ́ kí ọkàn mi parẹ́ tí bá ti ń rìn báyẹn, kí n tó padà wá, ọkàn mi má ń yọ, ọkàn mi má ń wà dáadáa. Ó má ń jẹ́ wípé kí ni tó jẹ́ kí ń máa ronú tẹ́lẹ̀ gan, tí kúrò, màá wáa wo bi èmi ṣe máa ní solution sí nǹkan tó jẹ́ kí ń rìn ní tẹ́lẹ̀ kí n pa ọ̀rọ̀ ọkàn rẹ.

Mo máa ń jẹ oúnjẹ tó kù, ṣùgbọ́n ó gbọdọ̀ wá láti èmi tàbí àwọn mọ̀lẹ́bí mi, mi kì í jẹ oúnjẹ tó kù lọ́dọ̀ ẹlòmí o, torí pé mi mọ ìdi àbí nǹkan tó wà nínú ẹ̀. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ẹ̀yin tí mo mọ̀, àwọn mọ̀lẹ́bí mi, àwọn ọ̀rẹ́ mi, tó jẹ́ wí pé mo fi tọkọ̀tọkọ̀ tò ọ́, mo lè jẹ oúnjẹ wọn tó kù. Ṣùgbọ́n tí ò bá ṣe ẹni tèémi fi tọkọ̀tọkọ̀ wà ní sí, mi ò ní jẹ́ o. Mi ò jẹ oúnjẹ tó kù lọ́wọ ẹlòmí, ṣùgbọ́n tó bá jẹ́ oúnjẹ tèmi, tó bá jẹ́ oúnjẹ mọ̀lẹ́bí mi, bàbá mi, ìyá mi tàbí àwọn àbúrò mi, bẹ́ẹ̀ni, màá jẹ ẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn Christianity ni emi máa ń lọ. Church ló ń pè é. Mo máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn mi kò jìnnà sílé jù. Kò ju wákàtí ogún lọ sí ọgbọ̀n lọ tí màá fi rìn láti ilé mi dé ibi ilé ìjọsìn mi. Ile ijọsin mi jẹ ibi ti mo nifẹ rẹ toripe. A, iyì wa n bẹẹ ifọkanbale wa n bẹẹ. Tí èèyàn bá ti wà níwájú Ọlọ́run, ọ máa dá wipé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí kò fi bẹ́ẹ̀ nípa pé èèyàn ní Ọlọ́run tó wà pẹ̀lú èèyàn ni mo ṣe máa ń lọ sí ilé ìjọsìn. Ọ máa jẹ́ kí ìdánwò ayé ka mọ̀ pé gbogbo nǹkan táà ń rí, táà tó ń ṣẹlẹ̀, Ọlọ́run wà, Ọlọ́run dẹ̀ máa help wa.

Tí mo bá fẹ́ tọ́jú èkáná mi, mo máa ń gé èkáná mi lọ́sẹ̀sẹ̀ torí mi ò like kí èkáná mi máa wú ju ibi tó yẹ kó wú lọ. To bá ti di ìparí oṣù, mo máa lọ sí ibi tó ti ń ṣe irun, tó ti ń fọ ẹsẹ̀, tó ti ń fọwọ́, èyí tó ń pè ní manicure àti pedicure, mo máa lọ ṣe. Wọ́n bá mi gbo gbogbo ẹsẹ̀ mi, gbogbo ìdọ́tí tó wà lẹ́sẹ̀ mi a tọwọ́ mi, wọ́n máa fọ̀, wọ́n máa fi oil sí i, wọ́n máa fi amupara rárárára tó máa fi rọ̀, tó máa fi dán dáadáa.

Ìmọ́tótó ṣe pàtàkì ní nǹkan tí àwọn èèyàn gbọ́dọ̀ máa ṣe torí pé tí èèyàn bá ṣe ìmọ́tótó tó péye, ara èèyàn á balẹ̀. Gbogbo nkan tí èèyàn bá ṣe máa dára gírí. Ṣùgbọ́n ibi tí ò ń gbé, tó bá jẹ́ wípé ò ṣe ìmọ́tótó tó péye, ara dótì á fa ìlera sí èèyàn. Mo máa ń ṣe ìmọ́tótó mi ní tí ọ̀sẹ̀ bá ti parí torí pé mo máa ń ṣiṣẹ́ láti ọjọ́ Ajé títí jọ ọjọ́ Friday ìṣẹ́gun. Nítorí náà tó a ti di tí ọ̀sẹ̀ bá ti parí, màá ma fọ gbogbo ilé ìgbọ̀nsẹ̀, màá nu gbogbo yàrá, màá nu TV, màá nu gbogbo ẹ̀ torí pé dust náà lè fa ǹkan sí èèyàn lára. Tó bá ti di ìparí ọ̀sẹ̀, màá mọ̀ pé mi ò ní iṣẹ́ tí mo máa ṣe. Mo lè mu gbogbo wákàtí mi, màá fi máa mú ìtótó ibi tí mò ń gbé.

Ọjọ́ Jímọ̀ ni mo fẹ́ran jù nínú àwọn ọjọ́, torí pé a ti pari iṣẹ́ àti ń wọ ọ̀sẹ̀ tó parí. Tí ọ̀sẹ̀ bá ti parí, a máa ń sùn, a máa ń ṣara giri, a máa ń ṣe ǹkan tó ya ka ṣe láì ní iṣẹ́ tó máa dá wa dúró púpọ̀ jù. Torí ìgbà mìí gan a máa ń ní iṣẹ́ tó ya gbúdọ̀ parí kí ọ̀sẹ̀ kó tó bẹ̀rẹ̀, ọ̀sẹ̀ mi kó tó bẹ̀rẹ̀.

Ọ̀nà tó pọ̀ ni èèyàn máa ń fi ń darí àwọn òṣìṣẹ́, ṣùgbọ́n èèyàn gbọdọ̀ ní ìgboyà, èèyàn gbọdọ̀ ní ọ̀wọ́n respect ló ń pe, èèyàn gbọdọ̀ ní sùúrù torí ó lè kí eeyan ma bá àwọn èèyàn máa ṣiṣẹ́, kí eeyan maa darí àwọn èèyàn sùúrù gidi ló gbà. Tí eeyan ba ti ní sùúrù, tí eeyan ba ti mọ̀nà, tí eeyan ba ti n rí oríṣiríṣi ìwà tí àwọn èèyàn bá ní èèyàn dẹ́ fi ń lò fún wọn, ó máa jẹ́ kí ó mọ oríṣiríṣi bó ṣe máa mú àwọn oríṣiríṣi òṣìṣẹ́ tí ìwọ ní. Ìgbà mí àwọn èèyàn ọ̀rọ̀ achievement ló n fẹ́ kó n máa gbọ́, ó máa jẹ́ kó n múra ṣiṣẹ́ dáadáa. Ìgbà mí àwọn kò kan ní kó fi wọn sí team, ibi tó yẹ kó n wà, wọ́n máa ṣiṣẹ́ dáadáa. Ìgbà mí wàá ṣe test fún wọn kó lè mọ ibi to n ti improve àti ibi tan improve sí. Ó jẹ́ nìkan nínú, nǹkan ṣoṣo tí à ń ṣe fún àwọn òṣìṣẹ́ tí eeyan bá fẹ́ darí wọn. Ọ sùúrù àti ìgboyà ni ó ní o láti máa mú àwọn òṣìṣẹ́ yìí torí pé ó lè rìn ọ̀fin. Tí èèyàn bá dé rìn ọ̀fin, ilé iṣẹ́ èèyàn rẹ̀ ni kò ní kọjá ibi tó wà o. O gbọdọ̀ mú wọn kó wà diligent, kó wà confident, kó ní ìgboyà bí ìwọ tó ní ilé iṣẹ́ bó ṣe rí.

Mo like kí máa jẹ rice àti ata díndín pẹ̀lú ẹran lọ́sàn. Ó jẹ́ wípé mo like rice lọ́sàn torí pé tó bá ti di ọ̀sán báyẹn tí èèyàn bá ti jẹ rice, ó máa ń ní bí ara èèyàn ṣe máa ń rí. Ó máa ń jẹ́ kí ara èèyàn dùn torí pé rice àti ata díndín dùn. Àwon mi máa ń jẹ àmàlà, àwon mi máa ń jẹ ẹ̀bà, àwon mi máa ń jẹ àsáró, àwon mi máa ń jẹ jọ̀lọ́fù. Sugbon èmi nífẹ̀ẹ́ kí n jẹ rice àti ata díndín pẹ̀lú ẹran lọ́sàn-án.

Oríṣiríṣi ètò ló wà láti ṣe owó iṣẹ́ rẹ̀. Fún tèmi, mo ní oríṣiríṣi tó máa ń jẹ́ kí n mọ̀ pé mo ti ń ná ju eléì lọ àti pé mo ti dé báyìí tí ó yẹ kí n máa ná owó eléì lọ. Mo ní oríṣiríṣi app tó máa ń jẹ́ kí n mọ̀ pé, à, high interest lélè yìí o, pé kí n, kí n máa ṣọ́ra, pé kí n dá owó eléì, pé kí n da eléì kí n lè lo eléì. Ó máa ń jẹ́ wípé ó máa ń mọ èyí tó yẹ kí n save, èyí tó ti wọlé àti èyí tó ń jáde. Oríṣiríṣi ló dẹ́ wà. Àwọn accountants máa ń lo oríṣiríṣi. Bù fún tèmi o, mo máa ń lo app kan tí mo download lórí phone mi, oló máa ń sọ fún mi pé kí n lo eléì, kí n lè má lo eléì, kí n ṣe financial goals mi, èyí tó gùn àti èyí tó kéré. Kí n mọ̀ pé emergency fund wà, èyí tí mò ń tọ́jú, tí mò ń tọ́jú pamọ́, ó wà. Oríṣiríṣi ló wà. Ṣùgbọ́n fún tèmi o, èmi máa ń lo app tí mo download lórí phone mi tó ń jẹ́ kí n mọ̀ pé eléì ni kí n ṣe àti èyí náà kí n má ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń kọrin kẹ́lẹ́. Mo nífẹ̀ẹ́ orin gan, torí pé mummy mi wà ní àwọn akọrin tó wà ní ilé-ìjọsìn nígbà tó kéré, ṣo awọn náà máa ń kọrin nílé. Mo máa ń gbọ́ oríṣiríṣi orin. Mo láìkí àwọn orin ẹlẹ́gẹ̀ẹ́sì, mo láì kí orin Yorùbá náà, mo dẹ̀ láì kí orin tí àwọn ilé-ìjọsìn mi máa ń kọ. Mo máa ń mú oríṣiríṣi orin, but orin tí mo fẹ́ràn jù, mo máa ń kọ dáadáa torí ó máa ń mú inú mi dùn, ó máa dàbí pé mo lóhùn. Gẹ́ mí náà gan di ẹni tó ń kọrin nínú stage, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo máa ń kọrin kẹ́lẹ́

Ọjọ́ jímọ̀ jẹ́ ọjọ́ tí ọ̀sẹ̀ iṣẹ́ ti tán. Ni ọ̀sẹ̀ ẹ́, ọjọ́ márùn-ún. Ọjọ́ jímọ̀ jẹ́ ìkarun, ó jẹ́ bí Friday. Tí a bá ti fẹ́ parí iṣẹ́ Friday, ní ọjọ́ Friday a máa ní meeting. Friday yẹn láàárọ̀ a máa sọ̀rọ̀ nípa gbogbo nǹkan ta ti ṣe fún ọ̀sẹ̀ yẹn. Èyí ta ti ṣe, èyí ta ń bá lọ, èyí ta gbọdọ̀ parí tí a bá ti fẹ́ padà ní ọjọ́ ajé, ó jẹ́ ọjọ́ Monday. Tí a bá ti wá fẹ́ parí ọjọ́ jímọ̀ yẹn gangan, gangan, a gbudọ̀ mọ̀ pé a parí gbogbo nǹkan tó wà lórí tábìlì wa. Torí pé tó bá parí, ẹ ò bá Monday. Èyí tó dè máa bá ní Monday láàárọ̀ ní meeting náà máa wà, a wá di iṣẹ́ púpọ̀ méjì. Wọ́n máa ń sọ fún wa pé tí a bá fẹ́ ṣiṣẹ́ dáadáa ka ṣiṣẹ́ kárakára. Ìgbà yíín ni wọ́n náa ni ań sọ wípé o gbudọ̀ parí iṣẹ́ ẹ kó tó wá sí iṣẹ́ Monday. O gbudọ̀ parí iṣẹ́ Friday, kó má gbe lọ sínú ọ̀sẹ̀ mi ní Monday, ní ọjọ́ ajé.

Oríṣìíríṣìí ibi ni èèyàn le wa ǹkan rí. Èèyàn lerì ǹkan nínú supermarket, èèyàn lèrí ínu ọjà. Gbogbo ǹkan tó bá rí le ru, ó wà lórí Instagram, ó wà lórí TikTok àbí ó wà lórí YouTube. Tó bá ti mún ibi tí ẹ ti ń wò kó tẹ̀, kó dẹ̀yẹ̀ wò, wà á rí àwọn tó ń ta oríṣìíríṣìí ǹkan. Tí i bá fẹ́ ra ǹkan, tí o bá fẹ́ ní ní ǹkan lílò fún isẹ́ o, fún títa ara ẹ o, o bá ti lọ online tó lọ sí ọjà gangangan tó rìn sí ibi ọjà tó ní ládùúgbò rẹ, wà á rí ǹkan tó ń wà.